Wọn sì máa ń wólẹ̀ àbí tí wọ́n máa ń kúnlẹ̀ ní ìgbà kìn-ín-ní. Nínú àṣà Yorùbá, wíwólẹ̀ àti ìkúnlẹ̀ jẹ́ ohun, ohun náà láti fi ọkọ, ọkọ fún àwọn. Wíwólẹ̀ jẹ́ ọ̀wọ́ àwọn, àwọn ọkùnrin máa ń wólẹ̀, ìyẹn ni dọ̀bálẹ̀ nígbà tí wọ́n ń ki àgbàlagbà. Àwọn obìnrin náà máa ń kúnlẹ̀ láti fi ọ̀wọ̀ hàn fún àwọn àgbàlagbà.

Èmi fẹ́ràn jíjọ lọ́pọ̀lọpọ̀ nítorí èmi náà furá mi. Tí mo bá ń wà lé, mo máa ń jó gidi, màá play orin pẹ̀lú team mi, à má sì connect rẹ̀ pẹ̀lú jam box, mà sì máa jó gbínú dídùn. Boya nígbà mí tí mo bá rònú pé nǹkan kan tí màá ti bẹ̀rẹ̀ orin, màá play rẹ̀. Kí nù mí bá lè dùu kin bá lè filáyọ̀. So mà sì bẹ̀rẹ̀ sí ní máa jọ́ títí títí títí tó bá ti rẹ̀ mí má sì sinmi.

Ibi tí mo ti fẹ́ lọ sinmi, mú ìlú òkèèrè ni mo ti fẹ́ lọ sinmi níi Amẹ́ríkà àbí tìti àbí UK. Mo ti fẹ́ lọ sinmi torí ibẹ̀ dára púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀ èèyàn roun mẹ́rẹ̀mẹ́rẹ̀. So, ibe ló wù mi kí n ti lọ sinmi.

Ti n bá fẹ́ fi owó ránṣẹ́ sílẹ̀ fún bí àwọn òbí mi àbí àwọn ará mi, ohun ti má fẹ́ fi sì máa fi láti orí fóònù mi máa transfer rẹ̀. Nígbà tí ẹ̀rọ ayélujára ti wá báyìí, a lè fi owó ránṣẹ́ lọ́ online sílẹ̀, bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè, a níìdí àti bóyá a ra nǹkan fún wọn àbí ká send rẹ̀ through mail fún àwọn ìbòì báyìí nísìnyí báyìí. Ìgbà mélòó, ìgbà kórékóré, mo mọ em nígbà mi lẹ́ẹ̀ méjì lọ́dún nígbà mi, jù bẹ́ẹ̀ lọ ní oṣù, oṣù ài mi. Ohun tan ń bá ṣẹ̀nd owó sí wọn fún tí n bá ṣẹ̀nd owó tí n bá fowó ránṣẹ́, wọ́n mọ̀ ọ́n fi ra oúnjẹ wọ́n sì máa ń lò, wọn mọ̀ ọ́n fi ra àpòna.

Kò ṣéyi ọ̀rọ̀ tuntun tí wọn bá lò tí kò bá yé mi. Bi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ìyí tí wọ́n ń pè, tí wọ́n ń sọ pé "clock it" àbí olóríṣiríṣi èdè tí wọ́n máa ń sọ tí ò yé mi bọ̀ tí màá ti searchi rẹ̀ àbí kí n bí ọ̀rẹ́ mi, àbí kí n bí àwọn èèyàn pé kí ni ìtumọ̀ ẹ̀ tí wọ́n bá ti ṣàlàyé fún mi. Ìgbà mo máa ń lo ẹ̀rọ ayélujára, màá fi béèrè. So màá fi mo answer re ko ba fi le padà yẹ mi.

Ní òjò ọjọ́, èmi kì í fẹ́ràn láti jáde. Mo máa ń dúró sí inú ilé láti ka ìwé tàbí láti sun. Mo máa ń mú tí bíbọ̀ tàbí kọ́ kókó pẹ̀lú àkàrà. Lẹ́yìn, mo má ń, mo máa ń wo fíìmù, fíìmù, fíìmù Yorùbá àbí kí n wo fíìmù àwọn ẹ̀lèdè Ṣainíìsì. Mo máa ń wo fíìmù ìtàn àwọn Nollywoodu àti, ẹ, èyí tí wọ́n ń pè ní Hollywoodu, èyí tó jẹ́ ta àwọn ìlu oyinbo.

Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú dòdò, ẹyin àti ẹja àtẹrán. Òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù tí má sì jẹ́, ó má ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ tó máa ń fún mi láyọ̀pé oúnjẹ tí mo fẹ́ràn, mo tún lè jẹ ni, mo tún lè jẹ ní àsìkò, torí ni gba tó ma bá fẹ́ jẹ, but owo tó máa ń je lára mi tó maanu gba lọ́wọ́ mi, ó maanu pọ̀. So ìdí ni yìí tó mo fi máa nu post ara mi, láti ṣe arami, ti ma lè fẹ́ jẹ oúnjẹ tó wunmi tí inú mi sì dùn si.

Ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́ ìṣe oúnjẹ ni ọ̀dọ̀ màámi ni mo ti kọ́ ìṣe oúnjẹ. Oúnjẹ àkọ́kọ́ tí mo sì ń nko ni èyí tó wùrọ́ àbí tá lé. Màámi jẹ́ ẹni tó mọ ẹni bọ́ṣẹ́ n dáná lọ́pọ̀lọ́pọ̀, so ọ̀dọ̀ wọn ni mo ti kọ́ ìṣe oúnjẹ wọn sì máa ń ṣe oúnjẹ bíi e tìtì, èmi ni wọ́n ń pè ní ìrẹsì, àtẹ̀ wá, gbegírí àti àmàlà àti oúnjẹ merẹ̀ merẹ̀. Màámi sì ní ọ̀rẹ́ tó èyí tí ń ṣolopopo fún ọmọ náà dá. Wọ́n bá dáná ná àbí ta bá ni ìnáwó, wọ́n máa npe wọn tó, mo máa ń dúró tí wọn, kí wọ́n bo nṣe ń dáná ná.

Bẹ́ẹ̀ni mò ní aṣọ, bẹ́ẹ̀ni mò ní aṣọ wíwẹ́ púpọ̀. Mò máa ń fọ aṣọ mi ní òjọ̀ àbámẹ́ta tó kọjá. Mò ní aṣọ fún iṣẹ́, aṣọ fún ilé àti aṣọ fún ayẹyẹ. Gbo gbo ẹ̀, oh, gbogbo ẹ̀ mò máa ń tan tọ́ń ti tọ́n tọ́ní tọ́ní ló mọ́ tónítóní. Mo sì tí ń fẹ́ wọn dáadáa.

Ìgbà tí mo bá ní ààyè ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń fọ aṣọ mi, tí bá fọ aṣọ mi tán, màá sì yìí tó yẹ kí àwọn nǹkan tẹ̀, màá fọ aṣọ, màá tọ́jú inú ilé, màá lọ ra oúnjẹ, màá dáná, màá dáná. Ọjọ́ tí mo sì máa ń ni ààyè dáadáa lọpọlọpọ ni ìbí ọjọ́ Saturday. Mo máa ń ráyè Saturday àbí Sunday tín ba ti dé láti ìjọsìn, mo máa ń ráyè.

Bí n bá fẹ́ train ènìyàn nínú ọ̀rọ̀ tí mo máa ń sọ fún un ni pé máa sọ̀rọ̀, màá lo ọ̀rọ̀ Ọlọrun fún un pé kí n fi tú nínú tó depend lórí, inú ìṣòro tó bá wà àbí ǹkan tó bá n ṣe lọ́wọ́ ni màá fi lo ọ̀rọ̀ ìtùnú fún bí pé kí n sọ fún pé kó fi ọkàn balẹ̀ pé gbogbo ó dára, pé Olúwa ó sì ràn lọ́wọ́.

Ibi tó yí padà ní agbègbè mi náà ni ẹgbẹ́ ilé mi. Àwọn ibo mi wà tó yí padà náà bọ́ eyìí tí mo lè sọ, tí mo lè tọ́ka sína ní ẹ̀gbẹ́ ìle mi. Àwọn ibi kí ibi tí, àwọn ibi tí ò sí lé nbẹ̀ tẹ́lẹ̀, mo dé bẹ̀ ni mo sì rí pé wọ́n tí ń fi kọ́lé. Ibi kan wà táwọn ọmọ ti máa ń gbá fúbọ́ọ̀lù, è tí wọ́n fi máa ń gbá bọ́ọ̀lù. Mo rí wọn báyìí wọ́n ti fi bẹ̀, wọ́n ti fi kọ́lé. Àwọn ibomi wà tó jẹ pé ilé tó ti pẹ́ láti pẹ́ kí n ò, a fòkan sí pé wọ́n ò ní lò mọ́ àbí wọ́n, wọ́n ń sọ̀nu. Ni mo bá rí, nígbà tí mo dé mo rí pé àwọn èèyàn ti kọ́lé síbẹ̀, àwọn ilé ti wá pọ̀ lọ́ rẹpẹtẹ́ l'àdúgbò mi.

Orin àwọn ọmọdé jẹ́ orin tó máa ń mú inú, tó máa ń mú inú àwọn èèyàn, àwọn ọmọdé dùn tó bá kọ fún wọn. Ó máa ń jẹ́ kí àwọn mìíràn sùn, ó máa ń jẹ́ kí àwọn mìíràn jó, ó sì máa ń jẹ́ kí àwọn míì, àwọn míì tó bá ń sunkún kan dákẹ́ ekun. So orin ọmọdé jẹ́ orin tó dùn lọ́pọ̀lọpọ̀ tí ẹyan bá fẹ́ kọ fún ọmọ tí o bá fẹ́, tí o bá fẹ́ dáyàń loun.

Battery fóònù mi, ó máa ń dúró bọ̀, kò yín dúró púpọ̀. Ó máa ń dúró fún bí wákàtí méjì sí mẹ́ta torí bí ó dependi bí n bá ṣe lòó ṣá, ṣùgbọ́n ó máa ń, ó máa ń ràn mí lọ́wọ́ as long as pé mo fi rí àwọn nǹkan tí mo fẹ́ ṣe, mo fi ṣiṣẹ́, mo fi ṣe nǹkan gidi ni. But eléyìí máa ń mú inú mi dùn ni, bóti e jẹ pé battery rẹ̀ kò strong, mò ń gbàdúrà fún Olúwa ni kó Olúwa ó pèsè tí n máa fi ra fóònù míì, tóní battery, ti battery rẹ̀ strong.

Bí omi ṣe máa ń dé ilé wa ni pé a máa ń pọn ni, a ní ìjì pumping machine nlé a sì ní kànga nlé, so amo n pompu re ni, ani tapu tafi ma npompu omi si ile. Ẹni tó sì máa ń pọ́ǹpọ̀ rẹ̀ náà ni, nígbà mí dádì mi, nígbà mí emí náà, nígbà mí àbúrò mi ló máa ń pọ́ǹpọ̀ rẹ̀ bo tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó ko wọ inú ilé yìí. A máa ń lọ pọn omi ní kànga ni, omi kànga la máa ń lo táa máa pọn, táa máa fi ń dáná.

Nǹkan tó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni pé ayọ̀ àti rí iṣẹ́, inú rẹ̀ máa dùn láti rí iṣẹ́, pé òun ti rí iṣẹ́, inú rẹ̀ máa dùn lọpọlọpọ. Nǹkan tó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni pé ó máa ń wà eager àti learning ó máa ń yára, inú rẹ̀ máa ń, inú máa ń dùn láti kọ́ ẹ̀kọ́ láti àwọn tó ti pẹ́ níbi iṣẹ́.

Ọjọ́ n ne, ọjọ́, ọjọ́ tí iṣẹ́ pọ̀ fún mi lopolopo ni íbi iṣẹ́ àbí ìgbà ni íbi tó bá jẹ́ níbi iṣẹ́ ni ọjọ́ tí iṣẹ́ pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ni ọjọ́ tí akẹ́kọ̀, à, akọ, ẹni tá jọ ń ṣiṣẹ́ èyí tó jẹ́ kó wọkọ̀ àbí ẹni tá jọ ń ṣiṣẹ́ kò sí nílé, kò sí láraundi ọ̀gá nìlo àti gbé iṣẹ́ ọ̀hun fún mi pé ki n sáré í báa ṣe. Àbí ọjọ́ mi tí iṣẹ́ máa ń pọ fún mi lọ́pọ̀lọ́pọ̀ tí n bá wà nílé mi bí pé mo fẹ́, bóyá mo fẹ́ fọṣọ, mo fẹ́ gbálẹ̀, mo fẹ́ tọ́jú inú ilé, mo sì tún láwọ̀n nkan mii tí mo gbodo se wudọ̀ ṣe kí n wà nílé. Kí n tó tẹ́lẹ̀ bí mo ṣe máa ń ṣe ni tí wọ́n máa ti mo ba ti ṣe àwọn bíi mélòó kan. Màá ṣe mélòó kan tó bá ti, tó bá ti di díẹ̀ sii, màá sinmi. Ìgbà tí mo sì máa ń lò tí mo fi máa ń san sinmi wákàtí mo máa ń lò bí i wákàtí méjì mo máa fi sinmi.

N tí mo máa ń lo nìkan tí mo kò sì pọ̀ tó òhun náà ni pure water. Nígbà míìí mo sì máa ń mu omi tapu eyii boreholebọ̀wọ́, mo máa ń mu dáadáa. Bó sìṣe máa pọ̀ sí mo máa ń mu at least níǹkan bíi two, two point five litre àbí lójoojúmọ́ mo sì máa ń mun mi jù nìyẹn kí ara mi bá fi le le. Mo máa ń mu jú bahun lọ mo máa ń mu nígbà mí ì three litre náà ara mi bá fi le le dáadáa.

Asọ ti maa n wọ ni àwọn èyí ti mo maa n wọ lọ ile ìjọsìn, àwọn èyí ti mo maa n wọ lọ school. Bo ṣe máa ń rí lára ni pé ó máa ń fine lára mi dáadáa torí àwọn èèyàn máa sọ pé bí o ba ṣe múra náà na ṣe bọ sọ̀rọ̀. The way you dress that's the way you'll be addressed. So mo máa ń múra dáadáa kí n má ba fi le, káwọn èèyàn má ba fi le address mi dáadáa. So mo máa ń wọ aṣọ tó ṣe dáadáa, dáadáa lọ́rùn mi tó sì ṣe rẹgi.

Ọkàn mìí balẹ̀ ni. Ǹkan tó máa ń mú ọkàn mi tí ò ye fi n balẹ̀ ni pé tí ó bá tí ì n bá lowó rára lákàǹtì mi, eléyun e mú ọkàn mi balẹ̀ ni torí àwọn ǹkan tí mo máa ń ṣe wọ́n nílò owó, tí ò bá sí owó kankan lọ́--, nínú àkáǹtì mi, ìgbà tí èé mú ọkàn mi balẹ̀ nìyẹn. Lẹ́yìn rẹ̀ tí ǹ bá rí ìtítà pé tí ǹkan tí mo máa tún ṣe ni is either kí ń yá owó lọ́wọ́ ènìyàn ti n bá ti rí ṣẹ́ ṣe máa dáa padà, àbí kí n wá, àbí kí n wá ẹni tó máa bùn mi ní owó tí màá fi, tí màá fi ṣe àwọn nǹkan tí mò fẹ̀ ṣe. Tí ǹ báti lówó lọ́wọ́ ni okan mi ee balẹ̀.

Ibi tí ojú ọjọ́ tí tuntun tí mo mọ̀ ní ìlú Jos ní ìpínlẹ̀ Plateau, níbi ojó ọjọ́ máa ń tutù nígbà gbogbo. Pàápàá jù lọ, oṣù kejìlá sí oṣù kíní, àwọn èèyàn máa ń wọ asọ, ìgbà òtútù wọn sì máa mo koko gbígbóná.

Bí mo ṣe máa ń ran èèyàn, àwọn èèyàn lọ́wọ́ ni, máa fẹ́ ràn wọ́n lọ́wọ́, mo máa ràn wọ́n lọ́wọ́. Bóyá ẹni tó bá ní ìdí advice, màá fún ní advice. Ẹni tí wọ́n bá nílò ìrànlọ́wọ́, bóyá níbi oúnjẹ àbí níbi aṣọ, mo máa ràn wọ́n lọ́wọ́, màá fún wọn lówó. Àbí èyí tó bá ní kíní, màá fún láṣọ àbí kí n ra aṣọ fún un, kí n fún un ní aṣọ tí mi ò bá lo mọ́. Tó ó ní, ó dí dandan kí í mọ ǹnkan tẹni n nílò kí n tó lè ṣe ìrànlọ́wọ́ fún un.

Mo máa ń jí n kùtùkùtù òwúrọ̀ kí n má fi le tètè gbàdúrà tí n ba gbadùrà tán. Máa ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe lórí fóònù àti ní iṣẹ́ inú ilé bí i ká gbálẹ̀, ká fọbọ́. Tí ò bá tí pẹ́ jù mo lè fọṣọ náà bọ. Ilẹ̀, abọ́ àti àwọn iṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mo máa ń ṣe. Wákàtí mo si maa n ji ni wákàtí, mo maa n ji wákàtí laago mẹ́rin àbí laago márùn òwúrọ̀. Mafi le tètè ba iṣẹ́ ki n ma si pẹ lọ ibi iṣẹ́.

Tí mo bá ní ọdún tí n bá ṣiṣẹ́, ohun tí mo máa ń ṣe ni, n máa lọ, máa lọ ìlú mìíràn àbí kí n lọ sí ìlú òkèèrè kí n lọ ṣe, kí n lọ fún excursion àbí èmi láti pé, àmọ́ mo máa lọ síbẹ̀, máa lọ gbàdun ara mi, máa lọ gbébẹ̀ fún ìgbà díé. Màá lọ sí ọludé ni bẹ́ẹ̀, ti n bá ti lo ọludé mi tán, máa padà bá mi, èmi àti family member mi. Ẹ̀jọ̀ máa ń lọ bẹ́ẹ̀.

Bí mo ṣe ń ṣimi ni nígbà tí ó bá rẹ̀ mí ní pé màá sùn sórí bẹ́ẹ̀dì mi, tí n bá sì ti sùn ma wá, ma ti mo bá rẹ̀ mi, ma ra oúnjẹ ilé mi n mo máa ń sùn, ìgbà me lo mo máa ń lọ bí wákàtí mẹ́ta kin fi sùn, kin dúró sórí bẹ́ẹ̀dì kin fi sùn tó bá rẹ̀ mi ohun tó ń ràn mí lọ́wọ́ ni ọlọ́run ló ń ràn mí lọ́wọ́ àti òògùn àti oúnjẹ gidi tí n bá jẹ.

Lérò mi, bí agbogbo agbègbè mi ó ṣe rí ní ọdún mẹ́ta ni pé àwọn ènìyàn ó ti kọ́lé, wọ́n ti siná àwọn ilé, àwọn tó jẹ́ bí chief ní agbègbè mi wọ́n ti jọ-- wọ́n ti kó àwọn ilé ńlá ńlá, àwọn ẹ̀mí, àwọn nǹkan, nǹkan mere mere project wọ́n ń ṣí sí ibẹ́ẹ̀, bí àwọn bí solar àbí àwọn bí, bí water kún wọ́n ti ṣe sí agbègbè mi.

Lérò mi, rírin ẹsẹ̀ jẹ́ ǹkan tí nígbà mí mo máa ń rìn rìn. Tí n bá ń rín ẹsẹ̀ nígbà mí, ọjọ́ mi ò lè fẹ́ jáde pé kí n ṣeré jáde pé kí n fi rín ẹsẹ̀ bíi jogging. Ò nígbà mí náà ó sì máa ń láiki o máa ní mi lára tó máa ń ní tí ẹsẹ̀ mi ó pa máa bẹ̀ mí tí mo bá ń rún jù. So ìgbà tí mo sì máa ń lò, mo máa ń lo díì ẹ́me jì lójúmọ́. Àbí jubẹlọ nígbà mi mo maa n rin.

Bẹ́ẹ̀ni mo máa ń tan ìkíni lórí fóònù mi ṣùgbọ́n kì n ṣe ikìnní búburú. Mo máa ń tan ikìnní ayọ̀ bí, ẹ kú ọdún, ẹ kú ọjọ́ ìbí àti ẹ kú àti ìkíni bi eku owurọ̀ sí àwọn ọ̀rẹ́ sí àwọn ọ̀rẹ́ àti ìdílé mi lórí WhatsApp.

Bẹ́ẹ̀ni mo ni káàdì ìṣe, torí káàdì ìṣe òun ni mo máa ń mu lo lọ sí ibi iṣẹ́ kí, kí tí bí kí wáhalá bá wà, òun ni màá lò tí màá fi ṣe recognition, tí màá lò tí màá fi sí ọ̀nà tí màá fi hàn pé, èèyàn ìlú, ibi ìyan kọ̀mpìní tí mo wà ní mo ti ń ṣí, tí mo ti ń ṣiṣẹ́ ní, so mo ní káàdì ibi iṣẹ́, òun sì máa ń ràn mí lọ púpọ̀ púpọ̀.

Bí a ṣe máa ń ran ara wọn lọ́wọ́, bẹ́ẹ́ ni a sì máa ń ranra lákòókò ìṣòro nipé ẹnikẹ́ni tí ó bá wà lákòókò ìṣòro bí tó bá jẹ́ pé ẹni tí ó kú diẹ fún àbí ó kú díẹ̀ kààtò bíi tẹ́bí bá ń pa, wọ́n máa ń fún wọn ní oúnjẹ lásìkò ìṣòro. Bí ẹni tan bá mọ̀ pé kì í ṣe pé ó ní púpọ̀ náà lọ́wọ́ náà, wọ́n máa ń fún bó ṣe ìgbá mi oúnjẹ, ìgbá mi òwò, ìgbá mi kì í ṣe oúnjẹ nìkan, wọ́n o fún ní ǹkan tí ó fi sẹ kó ba ti ẹ̀ fi fún ìgbà díẹ̀ so bi wọ́n sẹ̀ máa ń ran ni lọ́wọ́. Wọn béèrè lọwọ rẹ pe àwọn nǹkan wò ló niidi wọn sí fún ni ìrànlọ́wọ́. Wọn sí rán l'ọwọ tán bá lè ṣe fún ni lásìkò àsìkò ìgbà ìṣòro.

Kiní tí wọ́n máa ń fi fóònù ṣe ni—oun t'ọ́n máa ń fi ṣe ni pé wọ́n máa ń fi gbá géèmù àbí k'ọ́n fi wo fíìmù bí èmi ni bí àwọn Power Rangers, bí àwọn Spiderman, Spiderman. Ǹǹkan t'ọ́n máa ń fi fóònù ṣe niyẹn, t'ọ́n máa ń, t'ọ́n máa n ṣe. Ìgbà t'ọ́n sì máa ń lo, àwọ́n míì máa ń lo fún ìgbà—ìgbà mẹ́ta sí'gbà mẹ́rin lójúmọ́ nígbà míì.

Iṣẹ́ kan tí mo ti ṣẹ rí náà ni iṣẹ́— mo ṣiṣẹ́ art and printing rí, iṣẹ́ yẹn ni mò ń kọ́, mo ṣisẹ́ nígbà yẹn ni mo ṣé fún bí ọdún márùn-ún sí'gbà sẹ́yìn mo ṣé, bó ṣi ṣe bí ọjọ́ ṣe máa n bẹ̀rẹ̀ ní ibi iṣẹ́ ni pé màá gbálẹ̀ inú—inú ṣọ́ọ̀bù mi, tí mo bá ti gbálẹ̀ inú ṣọ́ọ̀bù mi, màá gbé àwọn ǹǹkan tó yẹ kí n gbé síta k'áwọn èèyàn ba fi lè rí, k'áwọn oníbàárà ba fi lè wá ra ǹǹkan lọ́dọ̀ mi.

Àtúnṣe ọkọ̀ àti alùpùpù jẹ́ ìṣe tó wúlò gan-an. Àwọn mọ́kálíkì won máa ń ṣe iṣẹ̀ yìí tí ọkọ̀ bá bàjẹ́. Wọ́n máa ń ṣe àyẹ̀wò ẹ́ńjíìnì, táyà àti bírèkì. Wọ́n tún máa ń ṣe àtúnṣe alùpùpù ní ojúpópó. Iṣẹ́ yìí ló gbọ́n àti èrè.

Bà fé tá ọjà ní àsálẹ ní pé, a tàná sínú ṣọ́bùwà ni torí ọjọ́ tí lọ, ta bá ti tan iná sínú ọṣọ́bù. Ohun tòun ṣẹlẹ̀ ni pé tí ẹ ma fé tá ọjà yẹn gbọdọ̀ tó síbẹ̀ torí ilẹ̀ ti sú, ẹnikẹ́ni ló lè wá ló lè mú ọjà láì ṣanwò kó sì sálọ. Ẹni tí ó máa ń wà níbẹ̀ náà ni ọlọ́jà tó lé ọjà ló máa ń wà ní ibi bẹ́ẹ̀, ó sì máa ń rí ọjà alẹ́, ó sì máa ń rí gbogbo ẹ̀ máa ń ṣókùnkùn àfi tí wọ́n bá tan iná street light àbí wọ́n tan iná torch orí fóònù náà.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí'lé oúnjẹ but, ìgbà tí mo kẹ́yìn lọ sí'lé oúnjẹ báyìí ó ti tó oṣù kan tí mo ti kẹ́yìn lọ sí'lé oúnjẹ. Nítorí pé owó ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ́wọ́ mi, mo need àti máa dáná, kí n máa jẹ oúnjẹ ti ti ilé tí mo-- torí mo lóúnjẹ, mo ṣì lóúnjẹ nílé, mo need àti máa se óúnjẹ tí mo ní nílé, so mo sinmi fún ìgbà díẹ̀ and apart from that, mi ò ní iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ púpọ̀, so mo need àti jókòó —since tó jẹ́ pé ilé ni mo sábà ń wà jù currently, so mo máa ń dáná rather pé kí n lọ sí'lé oúnjẹ lọ jẹun.

Ni mo máa ń gba àwọn ìmelì àìwúlò púpọ̀. Nígbà míì mo máa ń rí ìmelì tí, tí, ìmelì tó ní pé mo ti já ẹ̀bùn tàbí pé kí n tẹ líńkì kan. Èyí jẹ́ ìmelì àìwúlò àti scam. Èmi kìí, èmi kìí tẹ líńkì wọn. Mo máa ń pa wọ́n rẹ́ tàbí mo máa ń fi wọ́n sí spam. Ó yẹ kí, kí a ṣọ́ra àwọn, àwọn bá gbá àwọn ènìyàn, àwọn tó ń gba àwọn ènìyàn ibi lọ́wọ́ láti jẹ owó wọn.

Ìwà ọmọlúàbí, ìwà ọmọlúàbí jẹ́ kí èyàn maa wuwà dáadáa, kí èyàn maa wuwà rere, kí èyàn máa mọ gbó àgbà lẹ́nu. Ohun toba so pe ko se, ko se láti àsìkò àti àsìkò to yee. Àwọn nkan tó bá mọ, tó bá mọ pe oye ko ṣẹ, kò yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ. Kó mọ bo ṣẹ n kí àgbalágbà, àwọn àgbà kó máa ṣe, kó máa ṣìgbọ́ràn tí wọ́n lẹ́nu, kó ṣe nkan tó tọ́ àti nkan tó yẹ, nkan tó ń itúmọ̀ ìwà ọmọlúwàbí nù.

Nígbà tí iṣẹ́ tí mo fẹ́ ṣe nígbà kékeré níbẹ̀ wé ni, pé iṣẹ́ pilot, àwọn tó ń wa ọkọ̀ ojú òfurufú torí mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀, òun ló sì jẹ́ ohun, ó máa ń dùn mí lọ́kàn, tí máa, ó máa ń dùn mí, ó máa ń dùn mí nínú tí màá ti gbọ́ n pa rẹ̀. Torí mo fẹ́ wo ẹ̀yàn, mo sì fẹ́ rí bí òṣùpá, mo fẹ́ rí bí ojú ọjọ́, ojú ọ̀run, ojú afẹ́fẹ́ ṣe rí. Mo fẹ́ràn yìí lọ́pọ̀lọpọ̀ nítorí mo máa ń lá àlá ń pa rẹ̀ bó mo dé. So iṣẹ́ tí mo fẹ́ ṣe rírán ni.

Fóònù mi mo máa ń fi ya àwòrán, mo sì máa ń lo ẹni tí ó bá jẹ́ pé èyí tó lọ́wọ́, mo máa ń wá èyí tí wọ́n ń pè ní ártísítì, àwọn èyí tó ń ya àwòrán ẹ̀yàn, mo máa ń gbéṣẹ́ fún wọn pé ká bá ya àwòrán mi, màá wọ aṣọ tó mú-- tó da, aṣọ mi tó da jù, màá pè wọ́n, màá lọ sí ibi ọ̀dọ̀ wọn àbí kan wá lé ọ̀dọ̀ mi kan sì yà mí.

Ohun tó ń rẹwà jù ní àdúgbò mi ni Chicken Republic ló ń rẹwà jù ní àdúgbò mi. Yé hun, ibi tó ṣe ti ń ta oúnjẹ ló ń rẹwà jù nítorí ibi bẹ́ẹ̀, ibi rẹwà jù àti àwọn hòtẹ́ẹ̀lì tí àwọn èèyàn máa ń sọ̀ sí ó rẹwà jù. Ohun mo sì fẹ́ràn, mo láìkí kí n máa lọ sí ibi oúnjẹ torí mo máa ń rà oúnjẹ jẹ ń bẹ́ẹ̀ àti àwọn ǹkan mìíràn tí mo máa ń rí ń bẹ́ẹ̀

Ojú ọjọ́ ṣe máa ń nípa nínú nílé lórí ọjọ́ mi ni pé tí ojú ọjọ́ bá ṣe tó bá da, màá kí ojú ọjọ́ ò bá dáa dada bí tójo bá fẹ́ro, màá dúró sílé, mi ò ní jáde. Bọ tí ojú ọjọ́ báa da, màá jáde. Tí ojú ọjọ́ máa da, màá jáde, màá lọ wo àbí kí n lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán, ìyun tí ó bá rẹra àbí torí bá ń fọ́ mi tí mbá ti ṣiṣẹ́ ní àti òwúrọ̀ tó bá dọ̀wọ́ ọ̀sán mo máa ń sùn kí orí mi ba lè, ba filè ní ìsinmi àbí tí mba ti ṣiṣẹ́ di ọjọ́ kejì boya mi ò sùn mo ṣe èyí mo gbòòru hun hun, mo máa ń sùn ní ọ̀sán kí orí mi ba filè cool down.

Níbi tí mo, níbi tí mo mọ̀ bẹ́ o s-- ó sì jẹ́ ilé ẹ̀kọ́ tí ènìyàn bá fẹ́ kó orúkọ sílẹ̀, ó gbọ́dọ̀ lọ sí ọ́fíìsì oun ko, ko lo-- ni computer. Oun ko lo ni computer. Ibi tí ó lo ni University of Benin. Gbogbo ó gbọ́dọ̀ mú result rẹ̀ wá, birth certificate àti passport e--. Lẹ́yìn náà, wọ́n yán fún un, fún un ní fọ́ọ̀mù láti kún, láti kún. Tí ó bá san owó ilé ẹ̀kọ́ tán.

Bí mo ṣe máa ń dáhùn fóòun mi níbi iṣẹ́ ni pé mo máa ń jáde lọ síta lọ dáhùn rẹ̀ nígbà mi. Àbí kí n lọ sínú tọ́ílẹ́ẹ̀tì èyí tó ń jẹ́ ilé ìtura kí n lọ dáhùn fóòun mi tí bá fẹ́ dáhùn rẹ̀ tẹ́nìkankan bá pọ̀ mí. So mo bí mo ṣe, bí mo ṣe máa ń dáhùn fòóún mi niyẹn tí má fẹ́ tima.

Ìrántí àkókò, ìrántí àkókò jù tí mo rántí ni nígbà tí mo fí wà ní ilé ìwé. Ọjọ́ yẹn òjò ń rọ̀ mo lọ sí ìjọsìn èyí tí ń ṣe ṣọ́ọ̀ṣì. Nígbà tí mo lọ tí mo ń padà bọ̀ wálé ni ibi tí mo máa ń gba òdò ti kún bẹ́ẹ̀, èyí òun sì jẹ́ ibi tí ìle gbà. Òjò kún gbogbo bẹ́ẹ̀ mi ò lè gba, mo nìídí àtilọ wọ́nà mí gbà. Kì, kìn mọ lọ wọ́nà mí gbà mo sì ti rí èyí tó ṣẹlẹ̀ tíó jẹ́ pé òjò rọ̀ náà tí accidenti sì ṣẹlẹ̀.

Ìgbà tí mo máa ń fọ eyín mi ni pé mo máa ń fọ eyín mi lowuro kí n tó jẹun. Mo sì máa ń fọ eyín mi ní ẹ̀kan sí ní alẹ́ àbí ní àsálẹ kí n tó lọ sùn kí eyín mi mọ́, mọ̀ọ́mọ̀ ọrùn, kí ẹnu mi má ma rùn. Mo máa ń, mo máa ń fọ so ti máa jí l'owurọ, ẹnu mi kò ní máa fì.

Tí mo mọ̀ tí ń sọ̀rọ̀ ni ìlú, tó ń sọ̀rọ̀ jùlọ ni tí mo mọ̀ ni Èkó, èyí Lagosi. Ẹ̀ko máa ń sọ̀rọ̀ nígbà gbogbo. Ọkọ̀ púpọ̀ wà ní ojú pópó, wọ́n máa ń dún ọọnuu. Àwọn èèyàn púpọ̀ wà ní ọ̀jà, wọ́n máa ń pariwo pé kẹ́ wá ra nǹkan o.

Nǹkan tí mo máa ń lò tí mo fi máa ń gbo ìròyìn ojú ọjọ́ ni kin lo fóònù mi, tàbí kí n lo rédíò, but fóònù mi ni mo máa ń lò jù. Mo fin máa ń gbọ́ ìloyin ọlo Bọ́ọ̀sì sì máa ń ṣe ètò ni pé wọ́n kọ́kọ́ kí, wọ́n kọ́kọ́ kí okùn, wọ́n kí gbogbo ilé, tí wọ́n bá ti kí gbogbo lé, wọ́n ń so wọ́n wá dárúkọ, eh, wọ́n dárúkọ station wọn, tí wọ́n ṣe dárúkọ station won, tí wọ́n ṣe dárúkọ ibi, ibi ìròyìn wọn, wọ́n wá sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lówurọ̀, àwọn tí ó ṣẹlẹ̀ lana, àwọn tí ló ṣé, tó ń ṣẹlẹ̀.

Tí má fẹ́ fi fóònù ránṣẹ́ owó, mo máa ń lo èlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, èyí tó ń jẹ́ fóònù. Mo man fi, mo man fi owó ránṣẹ́ láti ayerudara intaneti. Mo máa ń lọ bí Opay, Palmpay àti Zenith Bank torí a ní áàpù rẹ̀. Mo man fi ránṣẹ́ bóyá mofe ra oúnjẹ, àbí mofe ra ǹkan, mo man fi owó ránṣẹ́.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún náà ni oṣù ọjọ́ ìbí mi, oṣù tán bí mi. Òun ni mo fẹ́ràn jù nítorí pé èyí jẹ́ ìgbà tán bí mi, ó sì máa ń dùn mí nu, ó máa ń dùn mí inú pé a, mo tún pé oṣù tí mo wà, pé mo tún pé ọdún kan sì í pé, mò ń dàgbà sí i pé mi ò kéré sì í, èyí máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀.

Ohun tí n rán ìdílé lọ́wọ́ pẹ̀lú owó ni pé, mo máa n rán, mo máa ń ṣẹ̀ndi owó sí àwọn òbí mi láti fi ra oúnjẹ, láti fi ra àwọn nǹkan tí ohun tí ìle bá nílò láti fi ra bí i oúnjẹ, owó iná, owó omi àti owó ẹ̀po mo máa ń fi ránṣẹ́ sílé.

Bí mo ṣe máa ń rìnrìn àjò pẹ̀lú àwọn ọmọdé, gẹ́gẹ́ bí wọ́n jẹ́ ẹbí, pé tí máa fẹ́ rìnrìn àjò, ìrìn àjò tí ń bá lọ tó bá jìnnà, màá gbọ́ mọ́ ohun dé ọmọdé òun léṣe pé kó jókòó sórí ẹsẹ̀ mi. Tó bá jẹ́ pé public transport èyí, èyí transport kọ̀ tí ń bá gbé, tó bá jẹ́ pé èyí tí gbogbo èèyàn, gbogbo èèyàn ń láṣẹ sí i ni, mo máa ń gbé òun, tó bá jẹ́ òun ni, màá gbọ́ mọ́ òun léṣe, màá gbẹ́rù mi sí ẹ̀yìn búùtù bí mo ṣe máa ń ṣe mi ẹ.

Mo ra kẹ́yìn ohun, ohun tí mo ra kẹ́yìn, mo ra fóònù, mo ra fóònù, mo ra tẹlifíṣàn, mo ra oúnjẹ, àwọn food stuff, mo ra sílé torí oúnjẹ mi ti tán. Gbogbo ẹ ń lọ sí ibi àráǹbí, níǹkan mílíọ̀nù méjì ni mo rìn tí mo fi ra fóònù, mo ra oúnjẹ àti ohun mìíràn.

Bẹ́ẹ̀ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ èeyàn nítorí Yorùbá sọ pé "ẹni tó bá bèrè ọ̀nà kò yín ṣíná ọ̀nà tó." Tí n bá fẹ́ ṣíná ọ̀nà, tí n bá fẹ́, mo máa ń bèrè ìtọ́ ọ̀nà, mo máa ń bèrè ìtọ́ni kan júwe ibi tí mò ń lọ fún mi. Tí n bá mọ bẹ́ẹ̀, mo máa ń bèrè ọ̀nà dáadáa lọ́wọ́ èeyàn kí n má lọ sọnù sí ibi tí n mọ̀.

Lórí tábìlì mi, iṣú wà ní apa ọ̀tún náà, apa ọ̀tún tábìlì náà. Ó wà nínú àpò kan. Egba náírà, two thousand naira wà ní apa ọ̀sí. Ó wà ní tòsí ìwé mi. Iṣù tóbi ó sì fún, ó fún, ó sì fún fún. Owó náà jẹ́ ohun tuntun mo sì fi iṣu sí bí, síbẹ̀ nítorí mo fi ṣe, mo fi ṣe jẹ.

Kókó ẹ̀kọ́ tí mo, tí mo fẹ́ràn jù nígbà ewe ni ẹ̀kọ́ bọ́ n se. Ń wú wa sí àgbàlagbà. Eko bo n se yin ọlọ́run eko. Nípa àwọn tí ò bá mọ̀ gba bi wọ́n ẹ̀kọ́, wọ́n sì máa ń júbà fún àgbà tí máa sì ṣe ń júbà fún Ọlọ́run. Ní kókó ẹ̀kọ́ tí mo kọ́ ní àti kókó ẹ̀kọ́ tí mo si tun kọ́ nígbà ewe mi bo n se máa ń dána àti bo se máa ń fọ aṣọ.

Uhm, ìrántí àkókò ìkórè jẹ́ a ìdùnnú fún ẹni ó bá dákó. Nítorí yóò lọ sí oko rẹ̀, yóò lọ kó àwọn ohun tó da. Pé àsìkò tí tó láti so láti kórè nǹkan tó dà. Torí wọn sọ pé ẹni tí ò bá ṣiṣẹ́ kò ní jẹun. Tó ìdùnnú rẹ̀ ni pé èyí tí ó bá tà yóò lo, yóò tà. Èyí tí ó bá si kó lọlé fún àwọn ẹbí rẹ̀ wọ́n o jẹ. Tó ìdùnnú rẹ̀ ni ǹnkan tí wọ́n sì máa ń ṣe ni pé wọ́n á gbé apẹ̀rẹ̀ lọ, wọ́n lọ kó gbogbo nǹkan tán gbin, wọ́n kó sínú apẹ̀rẹ̀.

Bí mo ṣe mọ̀ pé ó dá mi lójú pé ọjà mi dára ni pé mo máa ń, mo máa ń lò, èmi náà máa ń lo àwọn ọjà mi tí mo rà kí ń máa fi le ní ìdájú pé ọjà mi dára torí tí n bá lò, tí n ba kàn lọ tajà nítorí mo fẹ́ tajà àbí nítorí pé mo fẹ́ rere fún àwọn ẹ̀yàn. Tí àwọn èèyàn bá wá ra tí wọ́n ò sì like rẹ̀, èyí ó máa ń mú kí àwọn èyàn má ní ìgbàgbọ́ àbí kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé ní oníbàá, ó ní ẹni tó ń tà tá nkan fún wọn, èyí sì máa ń dùn àwọn oníbàárà lọ́kànlọ́kàn.

Àgbàlá ìle wa jẹ́ àgbàlá tó tóbi gan. Ǹnkan tó sì wà ní àgbàlá wa ni ẹran adìyẹ, ẹ- ẹgbọn ajá àti àwọn ǹnkan ọ̀sìn mii bi tí tọkí òun ló wà ní àgbàlá wa. Àgbàlá tá sì máa ń tọ́jú lójoojúmọ́. Àwọn ǹnkan èso sì wà níbẹ̀ bíi fruit bí, hmm àwọn bíi máńgò, cashew, tomato, ẹ̀fọ́ àti ewédú.

À, bí àdúgbò mi ṣe ri níyì, agbègbè mi ṣe ní iyípadà ni pé, ní àkókò kan ni pé, o, àkókò kan wà tó jẹ́ pé iná wa o in da àti network wa kò iń da, àti bí, bí èyí ì, àdúgbò wa máa ń sokunkun n gbogbo ìgbà. Bọ bayi nísìnyí, wọ́n ti gbé, wọ́n ti fi street light sí, iná tó máa ń wà lálẹ́ lójú ọ̀nà wọ́n ti fi sí. Báyi nisin yí bayi o ti ní ìyípadà, network àti iná náà sì tún ti ń da dáadáa báyìí.

Bí mo ṣe máa n mọ ẹni tí mo le gbẹ́kẹ̀lé ní, nípa ìwà rẹ̀, ẹni tí kò pùrọ́ tí ó sì máa ń sọ, tó sì máa ń sọ òtítọ́ ní gbogbo ìgbà mi ni mo lè gbẹ́kẹ̀lé. Tí ò bá yín, tí ò bá sọ àṣírí fún, tí ò, tí ò bá ń sọ àṣírí fún, tí ò sì ń kó bá sọ fún ẹlòmíràn. Bí n bá sọ àṣírí fún, tí ò bá sọ fún ẹlòmíràn, tí n bá sọ̀ ni mo le mọ ẹni ti gbẹ́kẹ̀lé.

Ẹ̀rọjà tí, èròjà tí mò ń lò jù náà ni fún ọbẹ̀ àti bí fún iná ni. Èmi ni maggi, iyọ̀ spicity mo sì máa ń lo bí thyme, curry àti bay leaf. Àwọn èròjà tí mo máa ń lò jù gidigidi gan tí mo sì máa ń lò tí mo máa fi ń se oúnjẹ.

Ẹ̀fọ́ tẹ̀, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Elé o máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀ tí n bá sè é, tí n bá fi irú sí i, tí mo fi irú sí i, tí mo kó ohun mèremère bíi ẹja kerefíìṣì, ẹja kerefíìṣì, pọ̀nmọ́ mo máa ń fi sínú rẹ̀ máa sì sè é tó jẹ́ pé òórùn rẹ̀ yóò sì máa dùn mí nínú, yóò máa dùn mí lọ́kàn.

Ọ̀hun tí ó máa ń múnu mi dùn ní ọjọ́ tí kò bá dára ni pé kí n ní owó ní àkáǹtì mi. Ohun tó sì ṣe pàtàkì ni kí n rí àwọn family mi pe won wà ní ayọ̀ àtàlafíà. Nígbà tí gbogbo ìgbà tójọ́ ti e o bá ti e dára, kí n sì rò óúnjẹ tó wù mí lọ́kàn jẹ. Ní gbogbo ìgbà tí inú mi bá sì ti bàjẹ́, mo máa ń, mo máa ń wá nǹkan tí ó dùn mí nínú bí pé kí n wo àwòrán fámílì mi àbí kí n wa óúnjẹ tó dùn mí lọ́kàn jẹ kí n sì wá àkáǹtì mi kí n sì rowo bẹ. Èyí ló máa ń dùn mí nínú.

Bẹ́ẹ̀ni, oúnjẹ mi máa ń ní ìyípadà ní àkókò ọdún, ní oṣù tań bími àti oṣù Kérésìmesì àti títí oṣù, oṣù Dìsẹ́mbà, èyí, oṣù Dìsẹ́mbà, oṣù Kérésìmesì àti títí Jánárì tó se new year. Ìgbà wọ́n ni oúnjẹ mi máa ń ní ìyípadà pé màá tún dùn oúnjẹ tó tó ṣe torí èròjà tí mo máa ń lò tí mo máa ń fi ń ṣe oúnjẹ fún Christmas rẹ, ó máa ń po ju èyí tí mo máa ń lò lóyún ojojúmọ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn pín oúnjẹ mi, mi pàápàá julọ pẹ̀lú ẹbí mi àti ọ̀rẹ́ mi. Tí mo bá ń—bá ní oúnjẹ ju, mo máa ń pín oúnjẹ àwọn a tí kò ní, mo máa ń pín oúnjẹ fún àwọn tí kò ní bí mo ṣe máa ń pín oúnjẹ. Ọlọ́run máa ń bùkún fún mi si nígbà míì tí mo bá ń pa, pa mí jù.

Nígbebe eré tí mo fẹ́ràn jù ni eré tó ń pè ní hide and seek àbí eré tá ń fi amọ̀ tá ń fi kọ́lé àbí eré orí ìtàgé torí ẹlòmí máa ń mú mi dùn lọ́pọ̀lọ́pọ̀ tá a máa jó ta sí máa yọ̀. Àwọn orin wọ́n a sì máa ń kọ oríṣiríṣi orin náà.

Ìsinmi óúnjẹ ọ̀sán mi, ìgbà t'ó ma ń wà náà ni, ó ma ń gba—wákàtí kan sí wákàtí méjì tí n bá jẹun lọ̀sán. Bí ìsinmi oúnjẹ ọ̀sán mi ṣe máa ń gbà níyẹn, tí n bá ti jẹun tán báyìí, óúnjẹ ọ̀sán mi, mà á sinmi fún'gbà díẹ̀ kí óúnjẹ ọ̀ún ba fi lè wá'lẹ̀, torí tí oúnjẹ ò bá wá'lẹ̀ ó máa ń fa ǹǹkan tí ò da sára.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ju lọ ni ìmọ̀ kọ̀m̀pútà artificial intelligence. Mo, mo fẹ́ mọ bí wọ́n ṣe ń kọ́ app àti website. Mo tún fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe video editing àti graphic design. Ìmọ̀ yì yó ràn mí lọ́wọ́ láti rí iṣẹ́ rere àti láti rí owó lórí íńtánẹ́ẹ̀tì. Àyípadà kọ̀m̀pútà ni ojó ìgbà ọjọ́ iwájú.

Ilé túmọ̀ sí ibi tí àbò àti ìfẹ́ fún mi. Ilé ni ibi tí mo, ilé ni tí rí, rí, ilé ni tí ń rí ìfẹ́ àti àlàáfíà. Ní ilé, màmá àti bàbá mi wọ́n máa ń tọ́jú mi nígbà tí mo bá, tó bá, tí mo bá rẹ̀. Mo máa ń wá sí ilé láti sinmi.

Bí àdúgbò ṣe máa ń péjọ ní ìgbà ìsìnkú ni pé àwọn ẹni tí ó wà, wọ́n àwọn tí wá fẹ́ kí ẹni tó kú, tí family ẹni tó kú, wọ́n wá, wọ́n o péjọ. Èyí tó máa fi lé ràn wọ́n lọ́wọ́, wọ́n ń fi owó bí owó àti àwọn ohun kan mèremère kan fi ràn wọ́n lọ́wọ́. Wọ́n sì máa ń pọ̀ nítorí wọ́n ń gbagà sìtà tí wọ́n jókó fún ìsìnkú.

Ijó tí a mọ̀ jù lọ ní agbègbè mi ni bàtá àti fújì. Nígbàtí ìlú bá ń lu gbogbo ara máa ń min títí àwọn tí ẹ̀sẹ́

Òkun ńlá tí mo mọ̀ wà ní agbègbè wa. Wọ́n ń pé ní oko Basanjọ́. Níbẹ̀ wọ́n gbin àgbàdo, ẹ̀gẹ́, ẹ̀wà púpọ̀. Wọ́n tún di-- wọ́n tún adìẹ ẹlẹ́dẹ̀ àti maalú ó pọ̀. Eeyan n lọ ṣiṣẹ́ níbẹ̀. Oko náà ń fún àdúgbò ní oúnjẹ àti iṣẹ́.

Lero mi ọ gbọ náà ẹrọ maa n yi gbogbo aye padà. Ó máa yí iṣẹ́ padà, ẹ̀rọ yóò sì ṣe iṣẹ́ díẹ̀ dípò èèyàn. Ó máa yí ẹ̀kọ́ padà, akẹ́kọ̀ọ́ yóò kẹ́kọ̀ọ́ yára, ó tún máa n yí ìléra padà. Dọ́kítà yóò rí àarun yára. Ṣùgbọ́n a gbọdọ̀ sọ́ra kí AI má gba iṣẹ́ o pọ̀ èèyàn.

Bẹ́ẹ̀ni, lérò mí a gbọ́dọ̀ kọ ní ilé ẹ̀kọ́ tí wọ́n bá nko o gbọ́dọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà ní ilé ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọdé yóò ma won ma won mo ní kékeré èyí ó ràn wọ́n lọ́wọ́ la láti rí iṣẹ́ rere ní ọjọ́ iwájú.

Èdè Yorùbá háǹ dáadáa lórí ojú ẹ̀rọ báyìí. Tẹlẹ komputa ko le kọ aní Yorùbá bí o se yẹ ṣùgbọ́n báyìí a lè kọ́ wọn pẹ̀lú keyboard Yorùbá. A lè rí Yorùbá lórí Facebooku, WhatsAppù àti Google. Ó pọ̀ èèyàn ń se fídíò Yorùbá lórí YouTube. Èèyàn ń jẹ́ kí èdè wa máa parun.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà sórí. Fìlà hun nígbà míì mo máa ń wọ̀ọ́ sórí aṣọ èyí tí ń ṣe native àbí ankara. Mo sì tún máa ń wọ̀ọ́ kì n fi bo orí ni ó jẹ́ ìborùn kí oòrùn má baà fi lè máa ta mí lórí. So mo máa ń wọ̀ọ́ jáde lórí ó máa ń ràn ó tún gan-an púpọ̀ púpọ̀ tí n bá wọ̀ọ́ jáde. Ó sì máa ń mú aṣọ mi kó fine kó nítumọ̀.

Irú aṣọ tí mo fẹ́ràn. Wọ̀ kí máa wọ̀ ni aṣọ èyí tó ń ṣe native. Mo fẹ́ràn kí n máa wọ̀ọ́, àti English dress. But nígbà míì ó máa ń wà lórí ibi. Bó ń ṣe ìnáwó ni mò ń lọ, màá wọ èyí aṣọ native, aṣọ ìbílẹ̀. But tó bá jẹ́ ibi iṣẹ́ tàbí mò ń lọ-- mo fẹ́ lọ ṣe presentation, mo máa ń wọ èyí tó ṣe English dress.

Iru mi kì í ṣe ògiri àti òrùlé nìkan ni ó ń sọ, nì ó ń sọ ibi nkan di ilé. Ìfẹ́ ni àlàáfíà ni àti àwọn èèyàn tí ó wà nínú rẹ̀. Tí inú ilé bá ní ìfẹ́, tí ẹbí bá bọ̀wọ̀ fún ara wọn, a bá rí i gẹ́gẹ́ bí ilé gidi.

Ẹnu ọ̀nà mi, tí mo bá jáde mo máa ń yí sí owó, ọwọ́ ọ̀tún, mo máa ń rìn díẹ̀ mo máa ń kọjá ilé, ilẹ̀ alága méjì lẹ́yìn náà mo máa ń yí sí ọwọ́ òsì. Ibẹ̀ ni o ń, òun náà kẹ̀kẹ́ rẹ̀ ó ti wá ó lè.

Láti parí ẹja, àkọ́kọ́ ni kó fọ ẹja náà dáadáa, kò sì fi iyọ̀ àti magí àti ata si, kí o sì fi sílẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ kí ó, kí ó wó nínú rẹ̀. Lẹ́yìn náà, kí o gbé epo sórí iná kí o sì gbá dáadáa, kó sì, kó gbá dáadáa kó sì fi ẹ̀jà náà sínú epo náà kó sì dín.